Ṣé mo ti lé ẹni kọ́ kúrò ní ibi iṣẹ́? Mo ti lé ẹni kan rí. Ǹkan tẹ́ẹ̀ nìyẹn sì ṣe ni wipé o jámilólè, ó tún pa'rọ́ wípé o jámilólè. Nígbà tí mo fojú ara mi wípé ìwọ ẹni o jámilólè, mo lé kúrò níbi iṣẹ́ nítorí ọ̀rọ̀ ẹ.

Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ nítorí àwọn fáìlì kan wà dandan ni wọ́n ṣe koko, gidigidi wọ́n ṣe koko gan. Wọ́n ò dè gbọdọ̀ sọnù. Èdè tí èèyàn dé, bí èèyàn dẹ̀ ṣe lè ṣe tí fáìlì ò fi sọnù ni pé kó pamọ́ dáadáa, kó fi síbì tà mọ, tọkàn rẹ̀ àti balẹ̀ gbó kò ní sọnù.

Nípa tí irungbọn yen mo ní irungbon, mo ní irungbon tí ó pọ̀ gidi ni jantírerẹ, nítorí mo fẹ́ran kọmọkùnrin máa ní irungbon, mo ní irungbon, àh! Mo ní irungbon, mo ní irungbon dáada, mo ṣẹ̀ gẹ́ dié gan kúrò níbẹ̀ ni, mo ní irungbon.

Nípa tèmi o ṣe, èmi kọ máa ń mu ice cream nìyẹn. Èmi kì ń wá ju rẹ̀ tí mo fẹ́ràn jùlọ. Eleyí keyi ice cream tó bá ti rà fún mi àbí eléyì tí mo rà fún ara mi, èmi máa ń mu nìyẹn. Èmi o mọ iyatò àwọn ice cream. Èmi ò mọ̀ kankan nípa wọn. Mọ kan máa ń mu èlèyí tí bá ti rà ni àbí tí ènìyàn bá ti rà fún mi.

Mo máa ń gbé àpò ẹ̀yìn. Ìdí tí mo dẹ̀ ṣe máa ń fí gbé àpò ẹ̀yìn ni pé mo máa ń kó àwọn fáìlì mí mí tí mo nílò lọ́jọ́ yen nibí iṣẹ́ sí kí ra ye lè lọ ṣiṣẹ́ le lórí. Ìdí tí mo dẹ̀ ṣe máa ń fí gbé àpò ẹ̀yìn, mo dẹ̀ máa ń gbé oúnjẹ sínú rẹ̀ náà. Ara àwọn ìdí tí mo máa ń fí gbé àpò ẹ̀yìn ni èyí.